Wákàtí mélòó ni o máà ń ṣiṣẹ́ lójoojúmọ́? Mo máà ń ṣiṣẹ́ fún wákàtí mẹ́jọ lójoojúmọ́ lóòrèkóòrè. Orí iṣẹ́ mi bọ̀ mí, ó gba mi gidigan. O Máa ń gba mi ní wákàtí mẹ́jọ, wákàtí mẹ́jọ ṣángiliti.